Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí mo máa ń gbé lọ ibikibi tí mo bá ń lọ. Mo máa ń gbé ọkọ̀ yìí lọ sí ilé ìwé, mo sì tún máa ń gbé lọ sí patí òde àríyá. Ọkọ̀ yìí ó dára púpọ̀, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé tí mo bá lọ sí ibi kan, mo máa ń tètè dé bẹ́ẹ̀ pelu ọ.

Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀meji ní ojúmọ́. Máa ń kọ́kó fọ̀ ní àárọ̀ lẹ́yìn ìgbà tí mo bá jí. Tó bá di ní alẹ́, màá tún á fọ̀. Nítorí pé àárọ̀, mo nígbàgbọ́, mo nígbàgbọ́ pé gbogbo àwọn kòkò afojúrí wọn ti wà nínú mi ní àsìkò tí mo fi ń sùn. Alẹ́ náà sì rèé, gbogbo àwọn oúnjẹ tí mo ti jẹ wọ́n á ti dúró sí abẹ́ eyín mi ní alẹ́. Ìdí nìyí tí mo fi máa ń fọ eyín mi láàárọ̀.

Bẹ́ẹ̀ni mo ti lọ ṣọ́dẹrí. Ọjọ́ náà mo tẹ̀lé bàbá mi lọ sí oko ni mo sì mú pàkúté, mo dẹ pàkúté lẹ̀. Èrò mi, èrò mi ni wípé kí n dẹ pàkúté kí n fi mú, kí n fi mú àwọn ẹ̀, àwọn olóńgbò àti àwọn eku ńlá, ṣùgbọ́n ẹran ńlá mo gbé, àǹtà ni mo gbé.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ̀yin o dára púpọ̀. Ẹni náà oníbàárà mi sọ wípé òun ní fẹ́ nǹkan tí mo ṣe fún òun, òun sì fẹ́ràn bí mo ti máa ń ta ọjà mi fún òun. Bẹ́ẹ̀, nítorí náà inú mi dùn, màá sì bọ̀ sì máa tẹ̀síwájú nínú ọ̀nà tí mo máa ń gba ta ọjà mi.

Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi pẹ̀lú ọgbọ́n àti òye. Òṣórò, ìṣòro pé oríṣìíríṣìí, ìṣòro ẹnu iṣẹ́ àti ìṣòro pẹ̀lú àwọn akẹgbẹ́ ibi iṣẹ́. Ìṣòro ẹnu iṣẹ́, màá, mo máa ń kojú rẹ̀ pẹ̀lú pé mo máa ń gbe lọ́ bá àwọn ọ̀gá mi.

Owó tí mò ń gbà kò dára tó. Iná ni ó sì ko n dún. Mò ń gbìyànjú láti wá iṣẹ́ imi sugbon mí o tiíri. Mọ nílò owó gidigidi gan lasiko yií. Owó tí mò sì ń gbà kò tó mi. Kódà kò tó ra oúnjẹ déédé bí pé màá ṣe ń kan mí rí.

Mo ma n lo ókéré tán wákàtí márùn ún ní ojú ìbòjú nítorí pé mo fẹ́ran kí n má a wo eré gbọ́. Torí náà mo ma n lo wákàtí pupọ́ lẹ́nu ojú ìbòjú tí màá sì máa wo eré tí ní mi ò sì máa dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí pé mi ò fẹ́ràn kí oúnjẹ máa dànù àbí kí oúnjẹ máa ṣòfò. Itò rí náà, oúnjẹ tí èèyàn bá jẹ kù, èmi lè jẹ́. Mi ò rí ǹkan kan tó burú nbẹ́ẹ̀ nínú Islamu. Ànábì wá Muhammad Sallallahu Alaihi Wasallam sọ fún wa wípé ká má fi oúnjẹ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ban se ń tún àwọn nǹkan ṣe. Oríṣiríṣi nkan ni mo máa ń túnṣe, bí irú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àbí àwọn irina touchlight irina mo máa ń tún wọn ṣe tí wọ́n sì ma ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun lọ́pọ̀ ìgbà nínú ọkọ̀ mi. Nínú ọkọ̀ mi ni ǹkan tó bá wù mí mo si lè se ń bẹ. Ọgbà ìgbà mí tí mo bá ń lọ síbi iṣẹ́, ojú a máa kàn mí láti dúró jẹun nílé. Nítorí náà tí mo bá ti wà nínú ọkọ̀, màá gbé gbogbo oúnjẹ náà sínú ọkọ̀ má sì máa jẹé.

Kí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni pé tí mo bá ti ń lọ lójú ọ̀nà, àwọn ibi tí mo mọ̀ pé ìdènà ọkọ̀ ti máa ń ṣẹlẹ̀, màá ti máa ń pe àwọn ènìyàn wípé ṣé ìdènà ọkọ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Wọ́n bá sọ pé ìdènà ọkọ̀ ti ṣẹlẹ̀ nbẹ́ẹ̀, màá lọ gba ọ̀nà ibò mí, ọ̀nà ibò mí tó yára, tí ó sì tètè dé ibi tí mò ń lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé àwọn oníbárà tuntun kódà máa, máa, máa lọ bá wọn ní yẹn ilé wọn láti lọ polówó ọjà mi fún wọn, láti jẹ́ kí wọ́n mọ nǹkan tí mò ń ta. Máa jẹ́ kaan mo npa ọjà mi àti òwò mi, máa sì polówó fún wọn. Nítorí pé àwọn ni mo fẹ́ jẹ́ kí wọ́n máa bá mi.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí ń máa ra oúnjẹ ní òpópónà nítorí pé oúnjẹ òpópónà máa ń dùn púpọ̀, ó máa ń dàbí oúnjẹ ìnáwó ni, mo sì nífẹ̀ẹ́ oúnjẹ ìnáwó. Oúnjẹ òpópónà o tun wa real kò nílò kí ǹṣẹ̀ṣẹ̀ máa dáná nínú ilé mi, gbogbo wàhálà iná dídá ò tí kúro n bẹ́ẹ̀ kí ń rà à kínṣi bẹ̀rẹ si ni ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí mo bá wà nínú e, yàrá ìkàwé, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí olùkọ́ bá ti ń sọ ọ̀rọ̀, èmi a sì máa kọ gbogbo ǹkan tí olùkọ́ ń sọ sílẹ̀. Màá ma fetí lè kó sílẹ̀ sí gbogbo ǹkan tí olukọ ń sọ. Mà á sì máa kọ àwọn ǹkan tó ṣe kókó bẹ́ẹ̀. Mà á mọ̀ ọ́n kọ káalẹ̀.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ òhun ni àkókò ọjọ́ Jímọ̀. Àkókò ọjọ́ Jímọ̀ yìí òhun ni ìgbà tí àdúrà máa ń gbájú nínú gbọgbọ̀ ọjọ́. Awa Mùsùlùmí a ní gbàgbọ́ pé ní àkókò ọjọ́ Jímọ̀, àkókò yìí Ọlọ́run máa ń gba gbogbo àwọn àdúrà tí eeyan bá ń ṣe.

Mo nífẹ́ kí ń mọ wọ bàtà tí kò bo gbogbo ẹsẹ̀ mi nítorí pé ó máa ń mú atẹ́gùn fẹ́ sí mi lẹsẹ, kò sì kun móoru mu mi lẹsẹ. Kò dá bí àwọn bàtà kọ́fáṣú. Àwọn bàtà kọ́fáṣú yìí a máa mú ooru púpọ̀, a sì máa mu ẹsẹ̀ yẹn kò sé. Nítorí náà, mo fẹ́ran bàtà sáà.

Mo mon ń dáàbòbò ayé ìkòkò mi lórí íńtánẹ́ẹ́ti látàrí wipé màá ma fi gbogbo password mi, ma à mọ fi pamọ́. Mi ò sì ní jí kẹ́níbọdí kó ní àǹfààní sí gbogbo password mi.

Bẹ́ẹ̀ni, mo mo ń kọ àwọn ọ̀rọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa sì máa kọ sórí ẹ Íńtánẹ́ẹ̀tì fún àwọn èèyàn kí wọ́n lè bá akẹ́kọ̀ọ́ níbẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ mo má ń kọ. Mo máa ń kọ ọ̀rọ̀ ẹlẹ́fẹ̀, mo sì máa ń kọ ọ̀rọ̀ olóye.

Bẹ́ẹ̀ni o, n màá n kọlẹ́tà fún àwọn èèyàn. Màá n kọlẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi, mo sì máa ń kọlẹ́tà sí àwọn mọ̀lẹ́bí mi. N màá kọlẹ́tà fún àwọn ọ̀gá ọ̀gá ilé ìwé mi nípa ìyẹ̀ mi, nípa ètò ẹ̀kọ́ mi. Màá kọlẹ́tà sí àwọn òbí mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń péja púpọ̀púpọ̀. Kódà mo ní odò ẹja ní eyinkule ilé mi. Mo máa ń tẹ̀lé bàbá mi lọ sí odò ẹja lọ pa ẹja láti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún méje. Èyí ló mú mi di àgbà apẹja tí mo sì máa ń pa ẹja. Tí mo bá lọ sí odò fún wákàtí kan, màá pa ọ̀pọ̀lọpọ̀ ẹja tí màá sì kó lọ lé, màá tà á nbẹ̀, màá sì tún.

Fóònù alágbe ka tí mò ń lò, òun ni orúkọ rẹ̀ ń jẹ́ Tecno. Version tí mò ń lò, irú version Tecno tí mò ń lò òun ni wọ́n ń pè ní Pop nine. So Pop nine yìí wọ́n gbé jáde ní ọdún 2024.

Mo máa ń gba iyìn ní ọ̀nà púpọ̀. Mo máa ń gba iyì látàrí iṣẹ́ tí mo bá ṣe. Bí mo bá ṣíṣe náà dáradára, màá gba iyìn. Mo máa ń gba iyìn lọ́wọ́ àwọn oníbàárà mi tí mo bá bá wọn sisẹ́, tí mo sisẹ́ fún wọn, tí wọ́n sì nífẹ̀ẹ́ isẹ́ náà. Wọ́n á sì yin mi, wọ́n á ní pé àwọn nífẹ̀ẹ́ isẹ́ náà dáadáa.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ gidi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi nítorí pé èmi èèyàn jẹ́jẹ́ ni mí, mi ò ní jẹ́ ẹni tó ní apon. Nítorí náà èmi àti àwọn, àwọn alábáṣiṣẹ́ mi a máa ń wà ní ìrepọ̀, a sì máa ń ṣiṣẹ́ tọ̀yàyàtọ̀yàyà, a sì jọ máa ń ṣiṣẹ́ pọ̀, a sì jọ máa ń rẹ́.

Mo nífẹ̀ẹ́ ojú ọjọ́ tó tutù doodoodoo. Mi ò nífẹ̀ẹ́ ojú ọjọ́ tó ń gbóná tó sì ń mọ́ ooru. Ojú ọjọ́ tó tutù tá tẹ́gùn fẹ́lẹ́ tó ń fẹ́ tó sì ń tutù mọ́ni lára tí ó gbóná rárá àti rárá. Mo nífẹ̀ẹ́ ojú ọjọ́ tí ó jẹ́ pé òrùn ra wọ́n, òjò sì wọ̀.

Batu mo kẹ́yìn ìrìn-àjò fún iṣẹ́ òun ní oṣù tí ó lọ. Ní oṣù tí ó lọ, wọ́n rìn-àjò fún iṣẹ́ láti Ìbàdàn sí Àkúrẹ́ láti lọ ṣe iṣẹ́ àkànṣe kan. Iṣẹ́ náà ó ó ó lóǹgì fún ọ̀sẹ̀ kan àti ọjọ́ mẹ́ta.

Mo máa ń tọ́jú ara mi lọ́nà púpọ̀. Lakoko n bẹ́ mo máa ń sun orun dáradára. Ni ojoojúmọ́, mo máa ń sun ó kéré tán wákàtí mẹ́jọ. Mo máa ń sun wákàtí mẹ́jọ ní ojoojúmọ́, mo sì máa ń jẹ oúnjẹ tó péye. Máa jẹ oúnjẹ àárọ̀, máa sì tún jẹ.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní inú ọ̀sẹ̀ òhun ni ọjọ́ Friday. Ọjọ́ Friday wọ̀nyí, óhun ní gbogbo awa Mùsùlùmí nígbàgbọ́ pé àdúrà eeyan máa ń gbà jù. Ọ̀jọọ̀ yìí, a nígbàgbọ́ pé ọjọ́ ọdún ló tún jẹ́ fún wa yàtọ̀ sí àwọn ọdún yókù ta a máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń siṣẹ́ ju wákàtì lọ. Ìgbà mìíràn mo máa nílò owó ju owó tí mò ń rò lọ. Nítorí náà, màá máa ṣe iṣẹ́ ju wákàtì lọ láti fi rí owó púpọ̀. Nítorí pé ní ibiṣẹ́ mi, wọ́n máa ń san owó fún ẹni tó bá ń ṣiṣẹ́ ju wákàtì lọ.

Irọ̀ mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọdọwọ, nítorí pé ẹ̀sìn wa kò fàyègba ẹ̀sìn Mùsùlùmí ni ẹ̀sìn mi. A o sì fàyègba àwọn ìgbàgbọ́ atọwọdọwọ náà. Nítorí pé àwọn ìgbàgbọ́ atọwọdọwọ náà wọ́n nígbàgbọ́ nínú òrìṣà. Mùsùlùmí ó sì nígbàgbọ́ nínú òrìṣà.

Irọ́ o, mi ń kí kọrin kẹ́lẹ́, nítorí ohùn mi ohùn tó kíí ni, mo sìí máa ń sọ̀rọ̀ gbàùgbàù nítorí náà mi léè kọrin kẹ́lẹ́. Ohùn mi lòokè, ohùn mi sì máa n rinlẹ̀ nítorí náà ohùn mi ò dùn fún orin. Ohùn mi eese ohùn tí eeyan lè máa fi kọrin.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánilárayá. Eré ìdánilárayá tí mo máa ń ṣe òun ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó jẹ́ eré tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nífẹ̀ẹ́ jù nítorí pé eré yìí ó máa ń mu ara ọkùnrin jí pépé ó sì máa ń mu wọ́n dùnú.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, kódà mo tún máa ń fún wọn ní owó àjẹ̀ mọ́núpe, kódà mo tún máa ń fún wọn ní owó pé wọ́n, wọ́n ṣiṣẹ́ ní abẹ́ mi. Nítorí pé èmi máa ń, mo máa ń bu oríyìn fún àwọn òṣìṣẹ́ mi. Mo máa ń yín wọn, mo sì máa ń kí wọn fún iṣẹ́ takuntakun tó ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nítorí pé ọmọ ilé, ẹ, ọmọ akẹ́kọ̀ọ́, ẹ, òògùn lè mi. Nítorí náà mo mọ bí mo ba ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn tí wọ́n bá rì sí odò. Mo sì máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn tí wọ́n bá ní ìjàmbá ojú.

Irọ́ o, mi ò kún wọ ìborùn. Ìborùn ní fún obìnrin, ọkùnrin ò sì kún wọ ìborùn. Ọkùnrin sì ní èmí pàápàá. Nítorí náà, mi ò kí n wọ ìborùn. Ìborùn jẹ́ aṣọ kan tí ó ma ń mú orí, èmi ò sì nífẹ̀ aṣọ tí ó ma ń mú orí. Nítorí náà mi ò nífẹ́ kí n máa wọ ìborùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa ya àwòrán. Yíya àwòrán ó jẹ́ ǹkan tí mo kọ́kọ́ mọ̀ ṣe nígbà tí mo fi wà n kékeré ò sí jẹ́ ẹ̀bùn àmútọ̀run mi wá. Mo máa ń ya àwòrán púpọ̀, mo sì nífẹ̀ẹ́ kí ń máa ya àwòrán. Mo lè ya àwòrán ẹyẹ, mo lè ya àwòrán ẹṣin.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Inú owó tí mo máa ń pa ní ọ̀ṣọ̀ọ̀ṣù, mo máa ń yọ ìdá kan nínú ìdá mẹ́ta rẹ̀ pamọ́ láti fi fi pamọ́ nítorí pé a ò mọ ọjọ́ tí ilẹ̀ lè rọ. Nítorí náà nítorí ẹ́ ni mo fi máa ń fi owó pamọ́.

Bẹ́ẹ̀ni ojú mi ó dára ó sì, ó sì ń ríran dáradára. Mo ní ẹnìkan, mo jẹ́ ẹnìkan tó ní ojú tó ń rína dáradára. Kódà tí olùkọ́ bá kọṣẹ́ sí ojú pátákó, èmi máa ń rí i láti mo bá wà ní ẹ̀yìn nítorí pé ojú mi ń rína dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wá ní òru nítorí pé òru, ẹnikẹ́ni ò ní rí mi tí màá fi wọlé, ẹnikẹ́ni ò sì ní rí mi tí màá fi jáde. Nítorí pé, mi ò nífẹ kí àwọn ènìyàn máa rí mi wọ ọ̀dọ̀ rẹ. Nítorí náà mo máa ń wá ní òru.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ara wọn ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹrọ ibani si ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe pàtàkì gidigidi gan ní ibi iṣẹ́ mi. Nnkan mi tó tún ṣe pàtàkì gidi ní ibi iṣẹ́ mi òun ni kọ̀npútà. Kọ̀npútà ò sì pàtàkì gidigidi gan ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo mọ mọ tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo mọ n dá àwọn ọkọ̀ dúró ní ìdojúkojú gan lọ́pọ̀ ìgbà nítorí pé láti má ṣe àwọn èèyàn lése. Mo mọ bọn ti ń dá ọkọ̀ dúró ní kojukoju. Irú iṣẹ́ yìí naani ẹ̀gbọ́n mi máa ń ṣe, tan sì máa ń dá.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù Ramadan. Oṣù Ramadan yẹn yìí, ó jẹ́ oṣù ẹ̀yẹ àti oṣù àpọ́nlé. Nínú oṣù yìí, anybody tó bá dá ẹsẹ̀ Ọlọ́run á sì máa forí jí. Nínú osun tun re àwọn eyan okan.

Ibi tí mo fẹ́ lọ ní ìsinmi òun ni Abuja. Mo fẹ́ràn Abuja púpọ̀ nítorí ìròyìn rẹ̀ tí mo maá ń gbọ́. Àwọn èèyàn máa ń sọ wípé Abuja ó jẹ́ ìlú tó rẹwà púpọ̀ tó sì ní àwọn ohun mèremère inú. Mo nífẹ̀ẹ́ Abuja gan an ju Èkó gán lọ.

Rárá, mi ò kún ṣe yoga ṣùgbọ́n mo máa ń ṣe ìdárayá. Li nítorí pé ìdárayá ni fún ọkùnrin yoga ni fún obìnrin. Mi ò kún ṣe yoga at all. Mi ò kún ṣe yoga ṣùgbọ́n mo máa ń ṣe ìdárayá. Ìdárayá yìí ṣì rí kò máa ń jẹ́ kí n ní egun àti iṣan púpọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìjiyàn pọ̀. Nítorí pé mi ò lè gbà kí ẹnìkan máa pè mí ní ọ̀dẹ̀. Nítorí náà, mi ò lè gbà kí eyan èèyàn kó borí ìjiyàn mi, kó borí nǹkan tí mo bá sọ. Nǹkan tí mo bá sọ gbọdọ̀ máa jọ̀òtọ́ ni, òótọ́ síi lo máà ń jẹ́

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, kì í pariwo, ó sì máa ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́, kò dàbí àwọn ẹ̀rọ mi tí ó máa ń pariwo, idi nìyí ti mó fi ńifẹ ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́, ó jẹ́ ohun tí gbogbo ènìyàn gbọ́dọ̀ ní nínú ilé.